Mo fẹ́ràn ojú ọjọ́ ọ̀sẹ̀ weekend. Ọjọ́ Satọde pẹ̀lú ọjọ́ ọ̀sẹ̀ tá a máa ń lọ sí church. Ọjọ́ Satọde, a máa n sínmi nílé, à ń lọ ibi iṣẹ́. Tó bá ti di ìrọ̀lẹ́ a máa jáde lọ sí àwọn viewing centre àti bí gardens. Then Sunday a máa ń lọ church. Ta bá ti lọ gba dúrà, ta bá ti dé a tún jáde lọ ṣeré. Ọjọ́ tèmi máa ń fẹ́ràn jù níyẹn o.

Mi ò tíì l'ọ́kọ̀, ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ń l'ọ́kọ̀, àwọn ọ̀rẹ́ mi ń l'ọ́kọ̀, èmi ò tíì l'ọ́kọ̀ títè mi. Tí mo bá ti ní ọkọ̀ títè mi, màá jẹ́ kí ẹ mọ̀. And irú ọkọ̀ tí èmi de n fẹ́, modern car ni mò ń fẹ́. So mò ń ṣà ń plan, mò ń ṣe plan lórí ọkọ̀ tí mò ń fẹ́ ní.

Mo fẹ́ràn fèrèsé ọkọ̀, mo like àti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀ torí ó máa ń wá easy fún mi láti máa ra nǹkan àti máa wo nǹkan látọjú fèrèsé, látọjú window ọkọ̀. Mo máa ń like ẹ́ tí mo bá ti ń travel, ibi fèrèsé ẹ̀ gan-an ni mo n like àti máa jókòó sí, mo like ẹ̀ gan.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni swimming. Mo tún like football. Ènìyàn a máa gbá bọ́ọ̀lù ní gbogbo ìgbà, but eleyií ti mo fẹ́ràn jù gan, eleyi ta máa ń wọnú omi lọ, swimming ni mo like jù. Eré ìdárayá tí mo like jù ni yẹn, football and swimming.

Mo lè tò àti lọ ṣiṣẹ́ ní ìlú mìíràn. Mo lè tò àti lọ ṣiṣẹ́ ní ìlú mìíràn torí ibi tí mo wà yìí, owó tí mo ń gbà mbẹ̀ ò, kò tẹ́ mi lọ́rùn. Àmọ́ tí mo bá jáde lọ sí ìlú mìíràn báyìí, bí ìlú tó da, ìlú tó ti develop, welfare wọn máa ń ṣe dáadáa. Àwọn ọmọ Nàìjíríà wa wọ́n ti ẹ pọ̀ ní ìlú mìíràn, wọ́n ń pọ̀ dáadáa, tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n dẹ̀ ń ró owó dáadáa, tí wọ́n ń send owó wá sílé. So, mo ní plan yẹn o.

Mo máa ń kọ ǹnkan lórí ìnternet dáadáa. Àwọn ǹnkan tí mo ti kọ́ lórí ìnternet tó ran mí lọ́wọ́ láti máa ṣiṣẹ́ mi níbi iṣẹ́ ó pọ̀, ó pọ̀ kò sọ́jọ́ tí mi ò kọ nǹkan lórí ìnternet. Kódà gan lesson tí mo máa ń ṣe, teaching tí mo máa ń ṣe, àwọn ǹnkan kan wà tó jẹ́ pé orí ìnternet mo ti máa ń browse answer ẹ. Mo máa ń lo ChatGPT, mo dè máa ń lo Google tí màá fi browse. Àná báyìí ọmọ tí mo kọ́ lẹ́ẹ̀ko tí mo kọ́ n lesson nílé, wọ́n ní kí wọ́n kọ 30 state and capital ní Nàìjíríà, èmi ò mọ gbogbo ẹ̀ sórí. So, mo ní láti Google ẹ̀ fún un. Google dè, ìntanẹ́ẹ̀tì dè gbé jáde. So, bí wọ́n mo n ṣe ń kọ́ nìyẹn. Èmi n máa ń kọ ǹnkan dáadáa lórí ìnternet. Orí ìnternet mo ti kọ́ bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń uploa-- bí wọ́n ṣe ń design i e slide, slideshow lórí ìnternet, lórí website, slideshow.

Okay, mo máa, mo máa ń lo, mo máa ń lo registered antivirus, Internet Defender. Mo dẹ̀ máa ń lo àwọn password tó le lórí, lórí site kọ̀ọ̀kan tí mo máa ń create account sí, mo máa ń lo strong password. Mo dẹ̀ máa ní strong antivirus, Window Defender, Internet, Internet Defender. Nǹkan tí mo máa ń lò ní yen láti protect àwọn data mi lórí Internet.

Ní ìgbà mí, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Ọjọ́ tí mi ò bá gbé oúnjẹ lọ ibiṣẹ́, mo máa ń jẹun, mo máa ń ra ounjẹ lọ́wọ́ àwọn oníbàárà àmọ́ kì í ṣe gbogbo ìgbà torí mi ò ṣe bẹ́ẹ̀ like ati máa jẹun níta.

Okay, àmì ìràwọ̀ mi tí èmi mọ̀ ni pé mo máa ń tètè ń kọ́ nǹkan. Mo wà very, very good to learn. I learn fast. Àmì ìràwọ̀ kan tí mo ní nìyẹn. Mo dẹwàá very diligent. Èmi kì í ṣe ọ̀lẹ. Mo máa ń ṣiṣẹ́ dáadáa. Àwọn àmì ìràwọ̀ tí èmi mọ̀ tí mo ní nìyẹn.

Mo máa ń wojú àwòrán lójoojúmọ́. Mi lè ka oye ìgbà tí mo máa ń wojú àwòrán lójoojúmọ́. Whether five to ten times sef, mo máa ń wojú àwòrán torí mo like àti máa wo ojú àwòrán. Anytime tí mo bá ní opportunity àti wojú àwòrán ni mo máa ń wò ó.

Orin tí mo fẹ́ràn jù ni rap music. Mo máa like rap dáadáa. Ìsìnyi tí mo ti wá fi ayé mi fún Jésù nisinyi, mo like gospel hip hop, gospel rap music. Torí anything gospel music le mi like. Mo like danceable gospel music. Mo de like rap hip hop gospel music.

À mò fẹ́ràn oúnjẹ tó láta dáadáa. Tí oúnjẹ ò bá láta, mi ò le jẹ. Tí mo bá tí ẹ̀ force àrà mi jẹ, a máa yọ mi nítọ́. Àmọ́ oúnjẹ tó láta yẹn gan an, òun ni mo fẹ́ràn ìgbà míì gan an, mó máa ń fi extra ata sínú oúnjẹ. Oúnjẹ tó ń bá fún mi tí ò bá láta, mo máa ń fi ata gúngun síi, torí mo like oúnjẹ tó láta gan.

À, àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, ó ti di dandan ká bá wọn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú sùúrù. Sùúrù ni gbogbo nǹkan gba torí àwa ọmọ ẹ̀dá a yàtọ̀ síra wa. So, mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ nínú, nínú sùúrù pẹ̀lú àlàáfíà. A kìn jà, corporate environment le mí ti ń ṣiṣẹ́, so a need àti jà, a kìn pàríwo mọ́ ara wa.

Gíga tí mo ga, mi ò ṣẹ̀be gà dáadáa, mi ò dẹ́ kúrú, mo wà average. Height mi ni one point, one point six, one point six meters, one point six meter height ni mí. Yeah, that's my length, my height. So.

Èmi ò ti, èmi ò ti wọ ọkọ̀ ojú òfu, ojú òfurufú rí, mi ti wọ aeroplane rí, but tí mo bá ti wọ aeroplane, màá like àti, àti jókòó síbi fèrèsé. For the same reason, mo like àti máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ níta. Èè a lè ra nǹkan kan lórí òfurufú, but mo, a lè máa wòran, a lè máa wo ìta bí gbogbo ǹkan ṣe ń lọ níta, so màá like ẹ̀

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, ìbẹ̀rẹ̀ oṣù February yìí ni early February. Torí àti ìgbà yẹn, ìyàwó mi ló máa ń lọ ọjà. Èmi máa lọ, màá lọ ra the major things lẹ́ẹ̀kan. So within the month, ìyàwó mi ló máa ń ra petty petty things a máa ń need lójoojúmọ́. So it's around first week of February, first week of every month ni mo máa ń lọ sójà.

Mo ní àgbàlá òjò, mo ní àgbàlá òjò. Ní iwájú ilé wa àgbàlá òjò wà, ẹ̀yin ilé wa àgbàlá òjò wà. Só that tí òjò bá ti ń rọ̀ kò ní máa cause í flood. Àwọn àgbàlá òjò yẹn nísìnyí ó ti ń dí, ó ti ń dí. Adẹ́ ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ torí flood tí ó, tí òjò bá bẹ̀rẹ̀ ní ọdún yìí.

Lóótọ́ èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Àá no, mi ò, mi ò like e. Inú ọ́fíìsì lẹ mí ti ń ṣiṣẹ́. Akọ̀wé ni mí, graduate ni mí. So, mi ò ṣiṣẹ́ ìta gbangba. Ìgbà tí mo sì ń kọ́ṣẹ́, tí mo wà ń school, tí mo wà ńi secondary school ni mo ń ṣiṣẹ́ ìta gbangba. Àmọ́ nísìíyi, mi i ṣiṣẹ́ ìta gbangba mọ́, mi dẹ́fẹ́ ṣiṣẹ́ ìta gbangba.

À, èmi ò lù etí o. Okùnrin lẹ́ mi. Mi ò lù etí mi. Ẹ̀wọ̀ ni kí ọmọ ọkùnrin má lù etí ẹ̀. Ìgbàgbọ́ mi ò ti è, ò ti è gbà. Àwọn kan lè máa lù etí, àmọ èmi ò lù etí, tìtẹ̀ mi o. Okùnrin ni mí.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun ni àkókò alẹ́. Bí mo bá ti dé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ tí mo wẹ̀, tí mo jẹun, tí mo sinmi, tí mo wà pẹ̀lú family mi, tí màá wá sùn, tí èmi àti family mi máa wà, òun ni mo fẹ́ràn jù. Àkókò yẹn ni mo fẹ́ràn jù. Àkókò tí mo máa ń wà pẹ̀lú family mi ni mo fẹ́ràn jù. Family time.

Nǹkan tó máa ń wà nínú àpò owó mi, owó máa ń wà níbẹ̀, owó máa ń wà níbẹ̀, ìgbà mí bírò máa wà níbẹ̀. Àwọn ǹkan tí mo máa ń fi sínú àpò owó mi nìyẹn. Ìgbà mìíràn mo tún ń fi wallet mi sí tí mi ò bá fẹ́ torí àwọn ID card mi tí mi ò bá fẹ́ fi wallet sínú àpò ṣòkòtò mi, màá fi sínú àpò owó. So gbogbo ǹkan tí mo máa ń fi sínú àpò owó mi ni.

Tí mo bá fẹ́ darí àwọn òṣìṣẹ́, mo máa ń lo authoritative voice with, ah, with calmness and then with, eh, motivational, eh, speech. Kì ń ṣe pé ká kàn máa lo authoritative voice yẹn pẹ̀lú, eh, ojú líle, no. A máa mix ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ tó tún máa motivate àwọn òṣìṣẹ́ yẹn. Irú bí mo ṣe ń darí àwọn òṣìṣẹ́ mi nì yẹn. Tí mo bá fẹ́ kí wọ́n fún mi ní the best, mo máa motivate wọn.

Ah, mo máa ń fọwọ́ lójoojúmọ́ many times o. Tí mo bá ti jáde, anytime tí mo bá ti jáde, tí mo padà wálẹ́, mo ní láti fi ọṣẹ fọwọ́ mi kí n tó máa mú nǹkan oúnjẹ àbí, eh, kíni. Tí mo bá tún lọ sí, ilé ìgbé tí mo lọ tọ̀ àbí tí mo yàgbẹ́, mo máa ń fọwọ́ mi. Mo lọ kọ́ àwọn ọmọ ní, ẹ̀kọ́, mo máa ń fọwọ́ tí mo bá jáde nclass. Torí ibi tí mo ń ti ẹ̀ ti wá ń ṣe part time teaching gan sì, chalkboard là ń lò, so mo níle, mo need àti máa fọwọ́ mi ní gbogbo ìgbà. So mo máa ń fọwọ́ mi ní almost frequently every day.

A! Mo máa ń jó oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera dáadáa. Mo máa ń jó oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera. Torí iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ agbára ni. Mò ń, mò ń ṣiṣẹ́ ọ́fíìsì, láti ọ́fíìsì màá tún lọ kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́. After that again, màá tún lọ fún àwọn home lesson. So, ní church gan-an mo máa ń ṣiṣẹ́ dáadáa. So, mo nílò oúnjẹ tó máa ń fún mi ní ìlera. Mo dẹ̀ ń jó oúnjẹ tó ń fún mi ní ìlera dáadáa.

Ah! Mo mọ àwọn aládúgbò mi dáadáa o. All my neighbors pátá ni mo mọ dáadáa. Àwọn new neighbors gan mo máa, mo máa jáde nígbà mìíràn tí màá kọ̀ lọ kí n tí è lọ mọ̀ wọ́n torí kí n mọ àwọn tó wà ní environment mi. Torí àsìkò tà wá yìí security issue máa arise gan. So kò sí àwọn, àwọn aládúgbò mi tí mi ò mọ̀, mo mọ̀ wọ́n dáadáa, à ń kí ra dáadáa in case there is any filtration.

À, èmi, mi ti ẹ tí lọ wo ẹyín rí. Mi ò ní iṣu pẹ̀lú eyín mi kankan. Mi ò tí ì ní iṣu pẹ̀lú ẹyín rí. À, mi ò dẹ̀ fẹ́ ní iṣu pẹ̀lú ẹyín. Mo ń jẹran, mo ń jẹja, mo ń jẹ nǹkan tó le. Eyín mi ò ní iṣu. Eyín mi wà very, very healthy, very, very strong. So, mi ò tí lọ wo eyín rí. Àmọ́ ojú, mo ti wo ojú rí.

A! Mo fẹ́ràn ijó dáadáa. Mo fẹ́ràn ijó dáadáa. Ìgbà tí mo wà ní, a, final year, final year mi ní secondary school pẹ̀lú ìgbà tí mo wà wọ yunifásítì, mo máa ń lọ party dáadáa, mo máa ń jó, mo máa ń jó. So isinyi mi ò lọ club mọ́. Ilé Olúwa ni mo ti wá ń jó ǹsìn. Mo like ijó dáadáa. That's one of my, a, eré ìdárayá tí mò ń ṣe. Mo like ijó.

Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, lọ́sàn imi mo máa ń wa gàárì, gàárì pẹ̀lú groundnut cake. Ìgbà míì mo máa ń jẹ àmàlà lọ́sàn. Ìgbà míì mo dẹ̀ máa ń jẹ rice. Mi ò ní special reason pé eléyìí ni mo máa ń jẹ lọ́sàn eléyìí nìkan. So mo máa ń, mo máa ń wa gàárì nígbà míì tí gàárì bá ti wù mí wà. Nígbà mí mo máa n je amala, nígbà mi tó bá tún je jollof rice ni mọ ri mo máa n je jollof rice. Nǹkan tí mo máa ń jẹ lọ́wọ́ ọ̀sán nìyẹn.

Ehn, mo mọ bí wọ́n ṣe ń pẹja, mo ti mo máa ń pẹja, mo máa ń lo sódò lọ pẹja. Àmọ́ kì í ṣe pé mo ń ṣe steady, kì í ṣe hobby mi. Just once in a while. Mo máa ń fi hook, line and sinker, mo máa ń fi péja ní àwọn river kékeré, kì í ṣe nínú orí omi ńlá o. Torí mi ò kín ń ṣe professional fisher.

Ah! Mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́, ìyẹn kì í ṣe páàtì iṣẹ́ mi. ICT department lè mi wà, so mi ò kí ń kọ ìròyìn. Ǹkọ́ tí mo lè kọ ni pé, tí wọ́n, ta bá ní meeting, general meeting, tí wọ́n ní pé kí different department kó kọ report, report lè mi máa ń kọ ní temi.

À, mo máa ń lo straw dáadáa, mo like ẹ. Mo máa ń lo strọ tí mo bá ti ń mu àwọn bottle drinks yẹn. Mo máa ń lo, mo máa ń lo straw torí ó máa, ó máa ń jẹ́ kí n, ó máa ń jẹ́ kí n lè mu nǹkan tí mo bá fẹ́ mu, soft drink tí mo bá fẹ́ mu, ó máa ń jẹ́ kí ń mu dáadáa.